Ni ígbàwo ni o kẹ́yin gun ọkọ̀ akẹ́rù? O ti pẹ́ gan tí mo ti gun ọkọ̀ akẹ́rù. Nítorí pé o ti pẹ́ tí mo ti, tí mo, tí mo ti lọ sóko. Ni ìgbà tí mò ń ṣiṣẹ́ ní oko tá ń lọ sóko, tá ń mú ọkọ̀ akẹ́rù tá ń lo wọ́n láti lọ sóko. Mo máa ń gùn wọ́n dáadáa. Tá bá fẹ́ lọ sóko, ọkọ̀ akẹ́rù la máa ń gùn láti lọ sóko. Tá bá ti ṣe nǹkan ta fẹ́ ṣe tán, gbogbo nǹkan ta fẹ́ kó lọ sílé, a máa ń fi ọkọ̀ akẹ́rù láti kó wọn lọ sílé. A máa ń gùn orí ọkọ̀ akẹ́rù nígbà tí a bá ti ṣetán láti ṣiṣẹ́ lórí oko. Ni ìgbà tí mò ń lọ sóko, mo máa ń gùn ọkọ̀ akẹ́rù. O ti pẹ́ gan. O ti pẹ́ gan. Mo ti kúrò ní abúlé. Mi ò kí ń gbé nínú abúlé mọ́. Torí náà, ó ti wá pẹ́ tí mo gun àwọn ọkọ̀ akẹ́rù. O ti pẹ́ gan tí mo gun ọkọ̀ akẹ́rù.

Kí ni ìlànà ìpolówó rẹ̀ A ní ìlànà oríṣiríṣi tó pọ̀ ta máa ń tẹ̀lé ní ìgbà táa fẹ́ ṣe ìpolówó ọjà wa. Ni ilé iṣẹ́ wa, a ní àwọn ìlànà, a ní àwọn nǹkan ta ti ṣètò ta máa ń tẹ̀lé tí a bá fẹ́ ṣe ìpolówó ọjà wa. Àkọ́kọ́ ni láti lo ẹ̀rọ alẹ́yu jára. A máa ń ṣe ìpolówó ọjà nínú bẹ̀. A tún máa ń lo àwọn rédíò láti ṣe ìpolówó ọjà wa. A ní àwọn ọ̀nà mìíràn tó pọ̀ ta máa ń lò. Irú ìpolówó ta fẹ́ ṣe ó máa yàtọ̀ fún ìpolówó mìíràn. Ìpolówó ta fẹ́ ṣe àti ọ̀nà ta máa gbà ó máa ń yàtọ̀. Ó máa ń yàtọ̀ kí n ṣe gbogbo ìpolówó ta fẹ́ ṣe la máa ń lo gbogbo ọ̀nà tó wà. Ìpolówó ta fẹ́ ṣe ó máa jẹ́ ká mọ irú ìlànà ta máa tẹ̀lé. A ní àwọn ìlànà oríṣiríṣi ta máa ń tẹ̀lé ní ìgbà táa fẹ́ ṣe ìpolówó.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo ní àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán. Ní ọ̀sán ni mo máa ń jẹ ìrẹsì, ní ọ̀sán ni mo máa ń jẹ àmàlà, ní ọ̀sán ni mo máa ń jẹ iyan, ní ọ̀sán ni mo máa ń jẹ ẹ̀wà. Mo ní àwọn oúnjẹ oríṣiríṣi tí mo máa ń jẹ ní ọ̀sán. Mo tún ní àwọn tí mò ń jẹ ní àárọ̀ àti alẹ́. Mi ò kí máa ń jẹ àwọn oúnjẹ ọ̀sán ní àárọ̀. Tóbá ti di ọ̀sán ni mo máa ń jẹ àwọn oúnjẹ ọ̀sán. Mo ní àwọn oúnjẹ tí mò ń jẹ, àwọn bí ìrẹsì, bí ẹ̀wà, bí iyan, bí ẹ̀wà, bí iyan, bí ìrẹsì àti àwọn oúnjẹ mìíràn tó pọ̀ tí mo máa ń jẹ ní ọ̀sán. Oúnjẹ ọ̀sán ó jẹ oúnjẹ tí máa ń fún èèyàn lókun láti ṣiṣẹ́ ní ọ̀sán. Tí èèyàn bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́, ó yẹ kó jẹ oúnjẹ tó da, oúnjẹ tó kí, oúnjẹ tó máa kún inú èèyàn. Torí náà ni mo ní àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán.

Ṣé ojú rẹ̀ dára? Bẹ́ẹ̀ni, ojú mi ó dára. Kò sí nǹkan tó ṣe ojú mi. Ojú mi máa ń ṣiṣẹ́ dáadáa. Kò sí nǹkan tó ṣe, mi ò kí ń lọ sí, lọ rí dókítà ló ní, nítorí ojú mi. Kò sí nǹkan tó ṣe ojú mi. Ojú mi ń ṣiṣẹ́ dáadáa. Mo máa ń ríran dáadáa. Mi ò kí máa ń lo glasses láti ríran. Mo lè ríran láìlo glasses. Mo máa ń ríran dáadáa. Ojú mi dára. Kò sí nǹkan tó máa ń ṣe ojú mi. Mo máa ń tọ́jú ojú mi dáadáa nítorí pé mi ò fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí ojú mi. Mi ò fẹ́ kí nǹkan dààmú mi ní ojú mi. Mo máa ń, mo máa ń, mo máa ń tọ́jú ojú mi dáadáa. Mi ò fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí ojú mi. Ojú mi ń ríran dáadáa. Mo máa ń ríran dáadáa. Mi ò kí ń lo gíláàsì láti fi ríran. Mo máa ń ríran láìlo nǹkan.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Ní ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n máa ń fún àwọn òṣìṣẹ́ káàdì tón máa ń lò. A ní káàdì oríṣìíríṣìí ta máa ń lò, tón máa ń fún wa ní ibi iṣẹ́. A ní àwọn káàdì ta fi ń ṣílẹ̀kùn àti ta tí ń tílẹ̀kùn, tí kí a tó wọlé a máa ń lo káàdì wa láti wọlé. A tún ní káàdì ta fi máa ń gbowó, a tún ní káàdì ta fi máa ń gbé gba gbà oúnjẹ. A ní káàdì oríṣìíríṣìí, a máa ń lo àwọn káàdì yẹn láti ṣe àwọn ǹkan oríṣìíríṣìí. Wọ́n máa ń fún wa káàdì ní ibi iṣẹ́ mi. A máa ń lo káàdì yẹn láti ṣe àwọn nǹkan bí i láti ṣílẹ̀kùn, láti gba oúnjẹ, láti gbowó. A ní káàdì fún gbogbo àwọn nǹkan yìí. Ilé iṣẹ́ máa ń fún àwọn òṣìṣẹ́ káàdì ta máa ń lò láti ṣe àwọn nǹkan yìí.

Oṣu wo ni a bi ọ? Wọn bi mi ni oṣu kini, ọ ni 1990. Ọjọ to ti bi mi ni ẹ, ni oṣu kini, ni ọdun 1990 ni wọn ti bi mi. Ọjọ to ti bi mi ni ẹ. Mo ma n ṣe ọlọ́jọ̀ ìbí, mo ma n ṣe ayẹyẹ ọlọ́jọ̀ ìbí, mo ma n pe àwọn ẹbi, àtàrá àti àwọn èèyàn tó wà ní àyíká mi, ko wá bá mi sayọ, ko wá bá mi joyọ nítorí ọjọ ìbí mi. Ọjọ tó bi yan, o jẹ ọjọ tó ṣe pàtàkì. Ọjọ tó bi'yan, o ṣe ọjọ tí èèyàn gbọdọ ma rántí, láti mọ ọjọ ori'yan. Ọjọ tó ti bi mi ni oṣu kini.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Rárá o, mi ò kí ń máa ń jẹ oúnjẹ tó kù. Tí oúnjẹ bá kù, mi ò kí ń jẹ ẹ. A máa ń gbé àwọn oúnjẹ tó kù, a máa ń gbé fún ajá kí ajá jẹ. A ní àwọn ajá ńilé tí a ń sìn. Àwọn ajá yẹn wọ́n ń bá wa ṣe àwọn iṣẹ́ ọdẹ ní ilé. Tí oúnjẹ bá ti kù, a máa ń gbé àwọn oúnjẹ tó kù, a máa ń gbé fún wọn. Àwọn oúnjẹ tó kù kì í ṣe fún ènìyàn, mi ò kí ń jẹ oúnjẹ tó kù. A máa ń gbé àwọn oúnjẹ tó kù, a máa ń gbé fún ajá. Àwọn ajá ló ní oúnjẹ tó kù, àwọn ajá ló máa ń jẹ oúnjẹ tó kù kì í ṣe oúnjẹ fún ènìyàn. A máa ń gbé fún àwọn ajá kọ́ jẹ. Àwọn ajá àwọn lọ ní oúnjẹ tó kù.

Ní ìgbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ lójoojúmọ́ láàrárọ̀ kí n tó jáde. Kò kín dá kí èèyàn kó jáde pẹ̀lú ọkọ̀ tó dọ̀tí tí wọ́n ò tíì fọ̀, kò dá rárá. Wọn ò ní fi ojú tó dá láti fi wo èèyàn tó máa ń wa àwọn ọkọ̀ tó dọ̀tí tí wọ́n ò fọ́. Kí n tó jáde látárọ̀, mo ní ẹ̀mi tó máa ń bá mi fọ ọkọ̀. Timba mbá ti lọ tímbá fẹ́ lọ síbi iṣẹ́ tím bá ti ṣetán, tí mbá ti jáde, mo máa ti fọ̀ tán, mo máa ti ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. Mi ò kí ń wá ọkọ̀ tí ò fọ́. Mo máa ń fọ ọkọ̀ mi lójoojúmọ́ láràárọ̀ kí n tó jáde. Mo máa ń jáde pẹ̀lú ọkọ̀ tó ti fọ̀. Ọkọ̀ tó mọ́ ni mo máa ń mú jáde.

Ṣé o máa ń fi tùràrí? Rárá o, mi ò kí ń fi tùràrí. Mi ò fẹ́ràn láti máa lo tùràrí. Mo ní àwọn nǹkan mi tí mo máa ń lò, tí mo fẹ́ràn láti máa lò. Mi ò kí ń máa ń lo tùràrí nítorí pé mi ò fẹ́ràn tùràrí. Mi ò fẹ́ràn láti máa lo tùràrí. Mo ní àwọn nǹkan tí mo máa ń lò, tí mo máa ń fi sára, tí mo máa ń tẹ̀ sí aṣọ mi, tí n bá fẹ́ jáde. Mo máa ń lo àwọn nǹkan yen. Mi ò fẹ́ràn láti máa lo tùràrí. Àwọn mìíràn wọ́n fẹ́ràn láti máa lo tùràrí, wọ́n máa ń lo. Ṣùgbọ́n fún èmi, mi ò kí ń lo tùràrí. Mi ò fẹ́ràn láti máa lo tùràrí. Mi ò kí ń lo tùràrí rárá. Mo, mi ò fẹ́ràn láti máa lo tùràrí. Mo ní àwọn nǹkan mìíràn tí èmi máa ń lò.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo ní àwọn nǹkan mímu tí mo fẹ́ràn jù, tí mo ń fẹ́ràn láti máa mú, tí mo fẹ́ràn láti máa lò. Kì í ṣe gbogbo nǹkan ni mo máa ń mú. Mo ní àwọn nǹkan tí mo fẹ́ràn. Mo fẹ́ràn láti máa mú tíì lára àárọ̀. Lára nǹkan mímu tí mo fẹ́ràn láti máa mú ni kí máa mú tíì lára àárọ̀. Mo tún fẹ́ràn kí máa mú àwọn ọtí tó ṣe láti àwọn èso. Àwọn ọtí tó máa ń ṣe pẹ̀lú èso oríṣìíríṣìí bí èso máńgò, èso pineapple, èso guava. Àwọn ọtí tó máa ń ṣe pẹ̀lú oríṣìíríṣìí èso. Mo fẹ́ràn láti máa mú àwọn mímu yẹn. Mo fẹ́ràn. Mi ò kín láì, mi ò, mi ò fẹ́ràn àwọn ọtí tó máa ń páni lára. Mi ò, mo ní àwọn nǹkan tí mo kì ń fẹ́ràn láti máa mú. Mo fẹ́ràn láti máa mú tíì àti àwọn ọtí tó ń ṣe pẹ̀lú èso mímu.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo ní àwọn, mo wà ní àwọn ayélujára bíi ẹyin tó ń pè ní Facebook, mo wà níbẹ̀. Tí wọ́n ń pè ní WhatsApp, mo wà níbẹ̀. Tí wọ́n ń pè ní Instagram, mo wà níbẹ̀. Ẹyi tí wọ́n ń pè ní Twitter, tọ́ ń pè ní X nísìín, mo wà níbẹ̀. Mo wà lórí àwọn oríṣiríṣi ayélujára. Mo máa ń lò wọ́n láti ṣe àwọn nǹkan tó yàtọ̀. Mo ní nǹkan tí mo ń lò TikTok fún, mo tún ní nǹkan tí mo ń lò Instagram fún. Mo máa ń lò wọ́n fún nǹkan tó yàtọ̀. Mo wà lórí Instagram, mo wà lórí TikTok, mo wà lórí Facebook, mo wà lórí Twitter. Mo ti, mo ṣì wà lórí àwọn mìíràn bíi YouTube. Mo máa ń fi wọ́n ṣiṣẹ́, mo máa ń fi wọ́n ṣe àwọn nǹkan oríṣiríṣi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsíná rẹ? Mo máa ń rántí ọ̀rọ̀ àsíná mi torí pé èmi ni mo ní, mo dẹ̀ ti kọ́, mo ti kọ sílẹ̀, mo ní ìwé tí mo ti kọ sílẹ̀, mo ti mọ̀ bó ṣe máa ń kọ́, mo, mo ti mọ bí mo ṣe máa ń kọ́, mo ti kọ sílẹ̀ ní ìwé mi, mo dẹ̀ ti kọ́ bí mo ṣe máa ń kọ́, mo dẹ̀ ti mọ̀. Fún idi eyí ni mo máa ń rántí nígbà tí mo fẹ́ lò ó, tí mo fẹ́ fiwé sí ǹkan, mo máa ń rántí, mo máa ń rántí láti kọ́, mi ò kí ń gbàgbé torí pé mo ti kọ bó ṣe ń ṣe. Tí, tí n bá fẹ́ nílò òun, tí n bá nílò òun, màá rántí torí pé mo ti kọ́, mo dẹ̀ ti wá kọ sílẹ̀ nínú ìwé tó pọ̀. Tí n bá nílò ẹ̀, màá kàn lọ si ìwé tí mo ti kọ sí, màá wá mọ̀ bó ṣe ń kọ.

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò ní àwọn àwòrán rárá. Mi ò kọ́ nǹkan sára. Mi ò fẹ́ràn láti máa kọ́ nǹkan sára mi, nítorí pé mi ò fẹ́ràn rẹ̀. Àwọn míì wọ́n fẹ́ràn láti máa ní àwòrán lára. Fún èmi, mi ò fẹ́ràn, mi ò ní àwòrán kankan lára mi. Mi ò kọ́ nǹkan sára mi, nítorí pé mi ò fẹ́ràn. Mi ò ní àwòrán rárá tó kọ. Àwọn tó máa ń kọ́ àwòrán lára, wọ́n, wọ́n ní ìdí tó máa ń ṣe. Wọ́n dẹ̀ fẹ́ràn rẹ̀, nítorí pé wọ́n fẹ́ràn láti máa ṣe. Fún ìdí náà ni wọ́n máa ń ṣe. Fún èmi, mi ò fẹ́ràn láti máa ní àwòrán lára, nítorí pé mi ò fẹ́ràn rẹ̀. Mi ò, mi ò wá ní, nítorí pé mi ò fẹ́ràn láti máa ní ìrú, ẹ, nǹkan kanmákọ sí i mi lára. Mi ò fẹ́ràn rẹ̀. Fún ìdí èyí ni mi ò ní àwòrán rárá.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Fún iṣẹ́ ọjọ́ iwájú tí èèyàn bá ṣiṣẹ́, ó nílò láti máa rò ọjọ́ iwájú. Ni ìgbà òde òní, a ti ní àwọn ẹ̀rọ tó máa ń ṣe iṣẹ́ tí èèyàn máa ń ṣe tẹ́lẹ̀. A ti ní nǹkan tó ń pè ní AI, Artificial Intelligence, tó máa ń ṣe nǹkan tí èèyàn máa ń ṣe tẹ́lẹ̀. Tí èèyàn gbọ́dọ̀, tí èèyàn gbọ́dọ̀ máa rò iṣẹ́ ọjọ́ iwájú láti mọ nǹkan tuntun tó máa jáde, láti mọ bí iṣẹ́ tó ń ṣe bó ṣe máa máa ṣe ní ọjọ́ iwájú tó ń bọ̀. Ó nílò láti ṣètò, ó nílò láti ní àwọn ètò sílẹ̀ tí awọ̀n máa, tí èèyàn máa tẹ̀lé láti máa ṣiṣẹ́ ní ọjọ́ iwájú. Tori wí pé, ǹkan máa ń yàtọ̀. A máa ń ní àwọn nǹkan tuntun, àwọn nǹkan máa ń ṣẹlẹ̀, a máa ń ní àwọn nǹkan tó máa ń jáde tí lè fà, tí tó lè fà pé iṣẹ́ tí èèyàn máa ń ṣe, ó lè ní ọ̀nà mìíràn tí wọ́n máa ṣe ní iwájú. Fún ìdí èyí, èèyàn gbọ́dọ̀ máa fetí sílẹ̀, gbọ́dọ̀ máa ṣètò lọ́ to máa ṣe àwọn ìwádìí ní iṣẹ́ tó ń ṣe. Báwo ni wọ́n ṣé máa ṣe iṣẹ́ yẹn ní ọjọ́ iwájú?

Ṣé o fẹ́ràn ìṣe ìta gbangba? Rárá o, mi ò fẹ́ràn ká máa ṣiṣẹ́ ní ìta gbangba. Mo fẹ́ràn kí èèyàn máa ṣiṣẹ́ nínú ilé, ní ibi tí àwọn èèyàn tó ń kọjá, àwọn èèyàn tó wà níta kọ máa rí wọn, nítorí pé wọ́n máa máa jẹ́ kí iṣẹ́ wọn máa lọ dédé. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ibi tí kò sí ẹ̀yàn kankan, kò sí ẹ̀yàn kan tó máa rí iṣẹ́ tí à ń ṣe, kò sí ẹ̀yàn tó máa dà mú wa, kò sí ẹ̀yàn tó máa fún wa wàhálà. A kan máa wà ní iṣẹ́, a máa ṣe nǹkan tí a fẹ́ ṣe, a máa fojú ṣiṣẹ́, kò ní sí ẹni tó máa máa kọjá tó máa máa dà wá láàárún. Mo fẹ́ràn kí n máa ṣiṣẹ́ bẹ́ẹ̀. Mi ò fẹ́ràn àwọn ìṣe gbangba tí èèyàn máa wà níta tí àwọn tó kọjá wọ́n a máa rí wọn, àwọn tó ń lọ sí ibi tó ń lọ wọ́n a máa rí wọn. Mi ò fẹ́ràn irú iṣẹ́ àwọn yen, àwọn iṣẹ́ tí èèyàn máa wà nínú ilé tó máa, máa ṣiṣẹ́ nǹkan tó ṣe, tí ó máa wà nínú ilé tí àwọn èèyàn kankan kò ní rí wọn. Irú iṣẹ́ tí mo fẹ́ràn ni.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ní ibi tí mo ti ń ṣiṣẹ́, mo fẹ́ràn ibẹ̀ yẹn torí pé àwọn tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú a ní àwọn nǹkan tá a máa ń ṣe papọ̀. A máa ń gbé ní ibi tó súnmọ́ wa, a máa ń ṣe nǹkan papọ̀, a máa ń jáde papọ̀, a máa ń lọ sí ibi iṣẹ́ papọ̀, a tún máa ń padà papọ̀, a máa ń jẹun papọ̀, a máa ń mú-- a máa ń ṣeré papọ̀, a máa ń ṣe gbogbo nǹkan tó máa ń jẹ́ kí iṣẹ́ ta a ń ṣe kó lọ̀ dáadáa. Àwọn nǹkan tá a ń ṣe papọ̀ yìí ó máa ń jẹ́ kí iṣẹ́ ta a ń ṣe kó dùn yàn lọ́kàn, kò kì í jẹ́ kí iṣẹ́ sùn yàn. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ pẹ̀lú wọn, mo fẹ́ràn láti máa lọ sí ibi iṣẹ́ torí pé tí a bá wá papọ̀, inú mi máa ń dùn. A máa ń ṣe nǹkan papọ̀, a máa ń ṣeré papọ̀, a máa ń wà papọ̀, a tún máa ń ṣe iṣẹ́ eeyan ọ̀ papọ̀.